Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ tó bá ní ata. Ìdí tí mo fi fẹ́ràn oúnjẹ tó ní ata ni pé ó máa ń mú ikùn mi kó wà ní ọ̀nà pípé. Mo dẹ̀ sí fẹ́ràn láti máa jẹ oúnjẹ aláta láti rí i pé oúnjẹ náà dùn. Tí n bá, tí n bá ti jẹ oúnjẹ tí ò bá ní ata, ebi bi máa ń gbé mi. Ìdí tí mo ti, ìdí tí mo fi fẹ́ràn láti máa jẹ oúnjẹ aláta nìyí.

Bẹ́ẹ̀ni, mo ní àgbàlá òjò. Gbogbo ìgbà tí òjò bá rọ̀, mo ríi wí pé mo ṣe àgbàlá òjò sí ẹ̀gbẹ́ ilé mi ọ ọ̀nà ilé mi kí àgbàrá má lọ yabo inú ilé mi. Idì tí mo fi ní àgbàlá òjò nìyí, ó sì máa ń jẹ́ kí ilé mi wà ní ọ̀nà pípé tí ó fi ní jẹ́ kí àgbàrá nígbà tí òjò bá rọ̀ láti yàwọ́ inú ilé mi.

Àwọn nǹkan tó máa ń mú mi rẹ́rìn-ín pọ̀, ìgbà mí tí àwọn ọ̀rẹ́ mi ọ̀tán tàbí táwọn ẹbí mi tí wọ́n bá sọ̀rọ̀ tó fa ẹ̀rín, mo lè rẹ́rìn-ín nígbà náà. Ìgbà mí tí mo bá ń wo fídíò lórí YouTube àbí mo wo fídíò lórí Facebook, mo lè rẹ́rìn-ín náà. Ìgbà mìíràn, mo lè rẹ́rìn-ín tí m bá rí nǹkan tó pamí lẹ́ẹ̀rín.

Mo ga níwọ̀n bàtà mẹ́jọ, n ò ga ju, n ò sì kéré, n ò sì kúrú, ṣùgbọ́n mo ga níwọ̀n ba, mo ga níwọ̀n ba, n ò ga ju, n ò sì kúrú. Mi ò jẹ́ ẹni tó ga púpọ̀, ṣùgbọ́n mo ga.

Rárá o, n ò fúnni ní ẹ̀jẹ̀ rí. Látìgbà tí wọ́n ti bí mi sí ilé ayé, n ò fúnni lẹ̀jẹ̀ rí. N ò ṣe fúnni l'ẹ̀jẹ̀ ní ilé ìwòsàn. Mo jẹ́ ẹni tí kò fúnni lẹ̀jẹ̀ nítorí ẹṣin mi. Idí nìyí tí n ò fi fúnni lẹ̀jẹ̀

Rárá o, eyín yì fọ́ mi. Mo máa ń ríi wí pé mo fọ eyín mi ní gbogbo ìgbà. Mo dẹ̀ máa ń mójútó eyín mi, èdè tí eyín kì í fi ń fọ́ mi nìyí. Mo jẹ́ ẹni tó máa ń mójútó eyín mi. Mo má ń fọ lé méjì lójoojúmọ́. Ìgbà mí ì tí eyín bá fọ́ mi, mo máa ń rí i wí pé mo lọ sí ilé ìwòsàn láti ríi wí pé eyín náà wálẹ̀.

Rárá o, mi ò rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Mo rí wí pé irú ìwà náà jẹ́ ìwà ìpáǹle, ìwà tí ó dára tó sì lè fa ẹ̀mí lọ. Idí nìyì tí mi ò fi máa rìn pẹ̀lú ọkọ̀ ojú ìrìn, mo máa rí wí pé ọkọ̀ náà ń dúró kí n tó wọ inú rẹ̀.

Bẹ́ẹ̀ni, mo ní àìsàn ikórira sí àwọn oúnjẹ kan. N ò fẹ́ràn láti máa jẹ àwọn oúnjẹ kan. Mi ò fẹ́ràn láti máa jẹ oúnjẹ bíi ẹwà. Tín bá ti jẹ ẹwà, ṣé ni inú mi máa ń pòpọ̀. O máa dàbí wípé kín máa lọ sí ilé ìyàgbẹ́. Idi nìyí tí mo fi fi fẹ́ràn láti máa jẹ oúnjẹ bíi ẹ̀wà niyen. Mo dẹ̀ kórira rẹ̀

Oṣù tí a bí mi jẹ́ oṣù igba, èyí tí àwọn olóyìnbo ń pè ní April. Oṣù yìí ni àwọn òbí mi ìyá mi bí mi sáyé. Ó sì jẹ́ oṣù tí mo fẹ́ràn jù nínú gbogbo àwọn oṣù. Oṣù yìí jẹ́ oṣù tí a bí mi sí inú ayé.

Bẹ́ẹ̀ni, mo ní ètò láti fẹ iṣẹ́ mi sí ìlú mìíràn. Ìdí ni wípé ìlú tí mo ti ń ṣiṣẹ́ ó jẹ́ ìlú kékeré. Ọ́fíìsì tí mo dẹ̀ ní ó dẹ̀ jẹ́ ọ́fíìsì kékeré. Iṣẹ́ mi dẹ̀ jẹ́ ìṣẹ́ tó ti ń tóbi si, tó ti ń rìn si. Ìdí nìyí tí mo fi ní láti fẹ iṣẹ́ mi lọ sí ìlú mìíràn láti rí àwọn oníbàárà tuntun, láti pàdé oníbàárà tó máa rajà púpọ̀. Ìdí nìyí tí mo fi fẹ ìlú mi sí-- tí mo ṣe ń ṣètò láti fẹ ìlú mi sí ìlú mìíràn.

Rárá o, mo máa ń jẹ́ kí fóònù mi gbóná. Ìdí ni wipé mo máa ń ríi wípé fóònù mi ò gbóná ní gbogbo ìgbà tí mo bá ń lò ó. Mo máa ń jẹ́ kí phone mi kó wà pa kò máa ni ìṣòro kankan torí tó bá ti ní ìṣòro, mo ní lé rí àwọn oníbàárà mi sọ̀rọ̀ láti rí wọn pé. Ìdí ni èyí tí mi o fi máa ń jẹ́ kí phone mi kó gbóná.

Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn. Mo ní ẹranko ọ̀sìn èyí tó jẹ́ ajá. Mo ní ajá kan ní ilé mi. Ajá yìí jẹ́ ajá tí mo fẹ́ràn. Ó lè jẹ́ nǹkan ọ̀sìn tó ti wà pẹ̀lú mi láti ọdún bí ọdún márùn-ún. Ajá yìí jẹ́ nǹkan ọ̀sìn tí mo fẹ́ràn nítorí pé ó máa ń wà pẹ̀lú mi ní gbogbo ìgbà. Gbogbo ìgbà tí mo bá ti fẹ́ lọ sí ibi iṣẹ́ àti gbogbo ìgbà tí mo bá ti padà wá láti ibi iṣẹ́.

Nǹkan tí mo máa ń ṣe nígbà tí mo bá ń dúró de nǹkan ni pé mo máa n rí i pé mo ní sùúrù torí sùúrù la fi máa ń rí i pé àárín kan gbà. Idi tí mo fi máa ń ṣe sùúrù nígbà tí mo bá ti ń dúró de nǹkan nìyẹn, n ò ní jẹ́ kí ń ṣe yànàyànà. Mi ò ní ṣe ìròjú, màá ṣe pẹ̀lú ọkàn tó tọ́, màá rí i pé mo ṣe sùúrù fún nǹkan náà tó ń bọ̀

Nǹkan tí mo máa ń ṣe kí n tó lọ sùn ni wipé mo máa rí wipé mo gbàdúrà, mo gbàdúrà sí ọlọ́run. N o sọ fún wípé mo fi gbogbo ilé ayé mi kalẹ̀ fún un. Nǹkan tí mo fẹ́ ṣe ní ọjọ́ kejì àti máa sì dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ọjọ́ náà. Nǹkan tí mo máa ń ṣe kí n tó lọ sùn nìyen.

Bẹ́ẹ̀ ni, mo fẹ́ràn pín oúnjẹ mi, tí mbá rí wípé mo wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àwọn, àwọn ẹbí mi tàbí àwọn ẹbí mi, mo máa rí pé mo pín oúnjẹ, tí oúnjẹ náà ò bá lè tó wa, mo máa pín oúnjẹ náà. Ìdí tí mo fi máa ń pín oúnjẹ náà ni láti inú ìfẹ́. Mo fẹ́ràn láti máa fi ìfẹ́ hàn sí àwọn ẹbí mi àti àwọn ọ̀rẹ́ mi.

Ọ̀nà tí mo fi máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ni pé mo máa ń ri pé mo pín owó náà dọ́gba. Tí mo bá ní ten thousand naira, mo máa ríi wí pé mo pín owó náà dọ́gba. Màá mú five thousand naira, àwọn ọ̀rẹ́ mi náà mú five thousand naira. Tí a bá ní fifteen thousand naira, ta jẹ́ mẹ́ta, mo máa fún wọn ní five thousand naira. Èmi máa mú five thousand naira. Àwọn yòókù náà, màá fún àwọn náà ní five five thousand naira. Ìká tí mo máa ń ṣe rí láti ríi wí pé mo pín owó náà ní ọ̀nà tó dọ́gba.

Wákàtí kan ni ìsinmi oúnjẹ ọ̀sán mi gbà. Ìdí tí mo fi rí wípé wákàtí kan ni mo lò ni wípé mo máa ń rí wípé mo ń sinmi dáadáa, mo dẹ̀ ri oúnjẹ mi jẹ dáadáa kí n tó padà síbi iṣẹ́. Mo dẹ̀ máa ń rí wípé oúnjẹ jíjẹ náà ò dí iṣẹ́ mi lọ́wọ́. Ìdí tí mo fi máa ń rí wípé mo lò wákàtí kan kí n tó padà síbi iṣẹ́ láti jẹun.

Bẹ́ẹ̀ ni, mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Àwọn tajọ gbélé gbogbo ilé tó sún mọ́ àdúgbò mi, gbogbo àwọn ilé tó sún mọ́ ilé mi, mo máa ń ríi pé mo mọ̀ wọ́n dáadáa. Ìdí tí mo fi máa ń ṣe èyí ni pé láti má ríi pé jàndùkú àbáwọ̀n olè ò bá mi gbé. Ìdí tí mo fi máa ń rí i pé mo mọ àwọn aládùúgbò mi dáadáa nìyí.

Ìgbà méjì ni mo máa ń ní ìpàdé ní ọ̀sọ̀ọ̀sẹ̀, mo máa ń ní ìpàdé ní ọjọ́ ẹtì, mo jẹ̀ máa ní ìpàdé ní ọjọ́ àbámẹ́ta, o jẹ́ ìpàdé àwọn, àwọn tó jẹ́ àwọn tó máa ń tajà ní ìlú mi, ìpàdé yìí ni mo máa ń rí wípé mo lọ lé méjì lọ́sọ̀ọ̀sẹ̀.

Oṣù ìgbà tí àwọn olóyìnbo máa ń pè ní April ni mo fẹ́ràn jù nínú ọdún, idi tí mo fi fẹ́ràn rẹ̀ jù ni ìgbà náà ni mo máa ń ná bí mi sáyé. Ìgbà náà ni mo máa ń ṣe ọjọ́ ìbí mi, idí tí mo fi fẹ́ràn rẹ̀ nínú gbogbo àwọn oṣù ọdún, ọdún mìíràn nìyẹn.

Ẹ̀bùn tí mo fẹ́ràn jù láti fún àwọn èèyàn ni owó. Mo ríi wípé tí n bá fún ni lówó, wọ́n le fi ṣe nǹkan tó bá wù wọn, ju tí n bá fún wọn ní ẹ̀bùn tí ó jẹ́ owó lọ. Tí n bá fún wọn lówó, wọ́n lè fi ra aṣọ́, wọ́n lè fi ṣe ǹkan tó wù wọ́n. Idí nìyí tí mo fi fẹ́ràn láti máa fún àwọn èèyàn lówó gẹ́gẹ́ bí ẹ̀bùn nì yíí.